Bẹ́ẹ̀ni àti bẹ́ẹ̀kọ́, pẹ̀lú iṣẹ́ tí ó ń bẹ ní orílẹ̀ ayé báyìí, iṣẹ́ tí ènìyàn ń ṣe pọ̀ ju owó tí èèyàn ń gbà lọ. Nítòótó owó tí à ń gbà, ó tó láti ṣe àwọn nǹkan kan tí ènìyàn nílò ní ilé. Ṣùgbọ́n fún ìpamọ́ àti fún ọjọ́ iwájú, nítorí ó ṣe kókó láti ní, láti lè yọ lára owó tí èèyàn ń gbà lórí iṣẹ́ fún ìtọ́jú pamọ́ nítorí ọjọ́ iwájú, nítorí ènìyàn lè nílò owó ní pàjáwìrì, ṣùgbọ́n eléyìí kò sí nítorí ohun tí ènìyàn máa rà àti bùkátà tí ènìyàn máa gbọ́ pẹ̀lú owó iṣẹ́ wọ̀nyí kò lè fi àyè sílẹ̀ láti jẹ́ kí ènìyàn ní ìpamọ́ kankan. Nípa báyìí, èmi rò wípé kò dára tó, owó ló ṣe kókó gidi gan ni ní ohunkóhun tí ènìyàn bá ń ṣe ní ilé ayé. Yálà nípa oúnjẹ ìlera, ìrìnkèrindò, ìjáde ìwọlé, ohun gbogbo tí ènìyàn ń ṣe ní ilé ayé yìí owó ṣe pàtàkì gidi gidigan ni. Ṣùgbọ́n tí ènìyàn bá ń ṣe iṣẹ́ tí owó tí ènìyàn ń gbà, tí ó pọ̀ jẹ́ wípé ká kọ̀ fi gbọ́ bùkátà rán pẹ́ láti fi jẹun àti láti fi jáde bí a fi wọ ọkọ̀ àbí fi ra epo sí ọkọ̀. Òótọ́ kò sí owó fún ìpamọ́ àti fún àwọn afẹ́fẹ́ yèyè bíi kí a gbé ara ẹni jáde lọ sí sínímà, lọ sí ilé oúnjẹ ńlá, kò sí àyè wọ̀nyí. Nípa bẹ́ẹ̀ owó yìí kò tó rárá. Ní báyìí sì ni economy orílẹ̀èdè àgbáyé kò, kò tiẹ̀ ṣe dáadáa. Èyí jẹ́ kí oríṣiríṣi nǹkan kí ó wọ́n si tó sì tún ṣe àgbákò fún owó tí èèyàn ń gbà gan, owó tí ò ka ẹnu tẹ́lẹ̀ tí nǹkan tó wá wọ́n si, èyí kò, kò tiẹ̀ ṣe nǹkan tó dára rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́ torí ìbọ̀wọ́ máa ń pa òtútù mọ́ kò kí ń jẹ́ kí òtútù kí ó mú ọwọ́ ẹni tí òtútù bá wà ní ìta. Tí ó bá jẹ́ àsìkò tí òtútù pọ̀ gidi gan ni ara ǹkan tí eeyan fi ṣe ìdáàbò bo ara ènìyàn, òní ìbọ̀wọ̀ wà. Tí ènìyàn bá wọ aṣọ, tí èeyàn wọ aṣọ tó ń gba òtútù, tí wọ́n bá wọ ìbọsẹ̀ àti ṣòkòtò gígùn, èèyàn ní láti fi ìbọ̀wọ́ sí ọwọ́ nítorí atẹ́lẹ̀ ọwọ́ ẹni máa ń tutù tí òtútù bá mú ènìyàn jù lọ. Ní ìgbà mìíràn tí òtútù bá pọ̀ jù, atẹ́lẹ̀ ọwọ́ ẹni máa tutù ó sì lè kúriiri. Èyí máa yẹ kí èèyàn wọ ìbọ̀wọ́, ìbọ̀wọ́ sì máa ń ṣe ààbò fún ọwọ́ dáadáa. Ìbọ̀wọ́ náà tún máa ń pa ọwọ́ mọ́. Tí ènìyàn bá ń dáná ní ilé ìdáná àbí tí ènìyàn bá ń ṣe-- tí wọ́n ba-- tí ènìyàn bá ń bojútó ǹkan tí ó fẹ́ tí ó dà kí àwọn kòkòrò àìfojúrí kí ó wọ inú rẹ̀ yálà àwọn tí ó ń ṣe ọṣẹ ìfọ̀bọ́ tàbí tí ó ń dáná ní ilé oúnjẹ nínú ilé ìdáná oúnjẹ tàbí àwọn ẹni tí ó ń bíi nọ́ọ̀sì tàbí àwọn dókítà àbí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ilé, ṣiṣẹ́ ní ilé ìtajà òògùn torí wọ́n máa ní láti ka àwọn òògùn eyọ̀yọ́ ó lè àti máa fi ọwọ́ lásán ṣerú àwọn iṣẹ́ báyìí kò boojumu rárá. Nípa keyan bá lè fi àbò bo ǹkan tí eyan ṣe wọ́n, kí ó má bàá kí àwọn kòkòrò àìfojúrí, àwọn kòkòrò tó lè ṣe ìjàmbá fún ara má bàa wọ inú rẹ̀. Ènìyàn ní láti wọ ìbọ̀wọ́ yálà ti àwọn rọ́bà tàbí ti aláṣọ kí ó lè pa ọwọ́ mọ́. Mo máa ń wọ ìbọ̀wọ́ dáadáa ní ilé ìdáná oúnjẹ mi nítorí a máa ń pa, a máa jẹ́ kí ìmọ́tótó kí ó wà, a sì máa pa ọwọ́ mọ́ náà kúrò nínú àwọn ìdọ̀tí tí ènìyàn lè fi ọwọ́ kó ní ilé ìdáná oúnjẹ. Ẹ̀, yàtọ̀ sí òtútù èèyàn tí ìbọ̀wọ́ lè ṣe ìpamọ́ fún ọwọ́. Ìbọ̀wọ́ tún lè ṣe ìpa ọ-- ìpamọ́ fún ọwọ́ kó má bàá kó ìdọ̀tí àti kí ó má bàa lè fi ìdọ̀tí sí àwọn ǹkan tí ènìyàn ń ṣe. Nípa báyìí, mo máa ń wọ ìbọ̀wọ́ láti pa ọwọ́ mọ́ kúrò nínú òtútù àti láti pa-- ṣe ètò ìmọ́tótó yálà ní ilé oúnjẹ tàbí ní ibi tí ènìyàn tí ń ṣe àbápàdé òògùn, tí eyan ti ń ṣe ta òògùn.

Mo máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi dáradára. Kó tó di, ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí mi, mo máa ti ń ya àwòrán sílẹ̀. Àwòrán yìí ni, mo máa fi sórí àwọn social media pages mi, tí màá fi síbẹ̀. Táwọn ènìyàn á fi kí mi kíí, kú oríire ọjọ́ ìbí, mo máa ń ya àwọn àwòrán wọ̀nyí. Màá ṣe ojú mi lī oge, ra aṣọ tuntun, ṣe wọ bàtà tuntun, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń ṣe oúnjẹ, tó dára sẹ́nu ara mi, mo tún máa ń gbé ara mi jáde, lọ sí àwọn ibi tí ó wù mí láti lọ sí, láti lè lọ ṣe ìgbafẹ́. Ọjọ́ ìbí jẹ́ ọjọ́ gidi, ó jẹ́ ọjọ́ ìdùnnú fún gbogbo ènìyàn. Èyí ni ìran tí ọjọ́ ìbí, ọjọ́ tí a bí ènìyàn àti iye ọjọ́ orí tí ènìyàn tún fẹ́ pé ní ọdún yìí. Tí ènìyàn ò bá ṣe ayẹyẹ ọjọ́ ìbí ènìyàn níì ìgbà mìíràn, tí ènìyàn ò bá fi ìdùnnú àti ọ̀yààyà ṣe, bí ẹni wípé èèyàn sọ ọjọ́ ọdún yẹn nù ni. Nígbà mìíràn, tí ènìyàn ò bá ṣe ayẹyẹ ọjọ́ ìbí ènìyàn, èèyàn ò lè rí i ṣe pada, ní èèyàn ò lè rí i tí ọdún yẹn ṣe pada. Ẹni tó fẹ́ pé ogún ọdún, nínú ọdún yìí, tí ò ṣe, tí ó fi ṣe, tí ó fi n ka wọ́ gbenú, tó bá ló lójó ń bọ̀ kò lè pé ogún ọdún mọ̀, á di ogún ọdún olè ẹ̀yọ̀ kan. Ṣé èèyàn wà lè rí i tí ogún ọdún ṣe mọ́? Nípa báyì, í kò dára kí ènìyàn, máa fi ọjọ́ ìbí ènìyàn, ṣe ọjọ́ ìbànújẹ́. Tàbí tí ènìyàn máa fi máa ronú wípé, àwọn nǹkan tí mò ún lè paré, tí ọwọ́ mi ò tètò ní àti bí ọjọ́ wọ̀nyí, èèyàn gbọdọ̀ fi gbogbo nǹkan tí ènìyàn ò tíì rí, gbogbo nǹkan tí èèyàn na ọwọ́ sí, tí ọwọ́ ènìyàn ò titò, èèyàn gbọdọ̀ fi sílẹ̀. Ẹ̀èyàn gbọdọ̀ dúpẹ́, wípé èèyàn ṣàwà ní ayé, ore ọ̀fẹ́ sì m bẹ láti rí ju bẹ́ẹ̀ lọ. Ní báyìí, mo máa ń fi ìfẹ́ hàn tara mi, ní ọjọ́ ìbí mi, àti gbogbo ọ̀sẹ̀ gan-paàpaà. Ọjọ́ ìbí mi, màá fi ìfẹ́ hàn sí ara mi, tọ́jú ara mi, fi iṣẹ́ sílẹ̀ pátápátá ní ọjọ́ náà. Màá sì, fi gbogbo ọkàn ṣe sí ìtọ́jú ara mi, àti fún ìdùnnú ọkàn tèmi. Àwọn ènìyàn tó sì wà láyíká mi, àwọn ojúlùmọ̀, ọ̀rẹ́ àti ẹbí, wọ́n á pọ́n mi, pón mi lé, wọ́n á sì yẹ mi sí, wọ́n á fi ìfẹ́ gidi hàn sí mi. Èyí tó máa ń fún mi ní ẹ̀bùn á fún mi ní ẹ̀bùn, èyí tí á ṣe àdúrà á ṣe àdúrà, èyí tí a kọrin á kọrin, ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí wọ́n ṣe máa ń ṣe sí mi niì, inú mi á sì dùn, ara mi á ya gangan. Mo tún máa ra àkàrà òyìnbó fún ọjọ́ ìbí mi láti gé àti láti kọrin sí. Mo, máa ń fẹ́ràn ọjọ́ ìbí mi gan. Ọjọ́ ìdùnnú mìí ni mo sì máa ń fi ojú ṣọ́nà, sí ìgbà tí ó máa dé. Nígbà mìíràn, mo lè gbé ara mi jáde lọ sí ìlú mìíràn, láti tún lọ rí bí ayé ṣe ríi, ní ọjọ́ ìbí mi, lọ wo gbogbo botun ṣe ń lọ ní ìgboro. Nípa báyìí ènìyàn gbọdọ̀ fi ọjọ́ ìbí hàn, má ṣe ọjọ́ ayọ̀ ni. Àwọn, yálà ọkùnrin tàbí obìnrin, fi sí ọkàn, dun ara rẹ nínú, kí o sì dúpẹ́ pé o tún wà lórí ilẹ̀ ni. Éẹ̀yàn ò gbọdọ̀ fi ọjọ́ ìbí máa fi ronú wípé, àwọn nǹkan báyìí, àwọn nǹkan báyìí, ni mi ò tí ì rí ṣe. Má fi ọjọ́ ìdùnnú rẹ ṣe ọjọ́ ìbànújẹ́. Má fi ọjọ́ ìdùnnú rẹ ṣe ọjọ́ ìkáwọ́ gbera. Éẹ̀yàn gbọdọ̀ dúpẹ́, tu ara rẹ nínú bí o ti ẹ̀ rí èèyàn, tí ó máa ń fi ìfẹ́ hàn sí ẹ, fi ìfẹ́ hàn sí ara rẹ fún ara rẹ. Jẹ́ kí ara rẹ kó dúpẹ́, ní ọwọ́ ara rẹ, fún ara rẹ kí ó sì tọ́jú rẹ, kí inú rẹ kí ó dùn, kí ọkàn rẹ kí ó kún fún, ayọ̀ àti ìdùnnú. Ọjọ́ ìbí mi, mo máa ń ṣe ìtọ́jú ara mi, màá gbé ẹran mi jáde, màá ran aṣọ tuntun, dun ara mi nínú, ṣe, ṣe ìtọ́jú ara mi, pọ́n ara mi lé, ṣe ohun gbogbo tí ó wù mí, fi iṣẹ́ sílẹ̀, fi gbogbo àkókò fi tọ́jú ara mi. Bí mo ṣe ń ṣe ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí mi yìí náà, ni mo ṣe ní ìfẹ́ láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí àwọn ènìyàn tó bá súnmọ́ mi. Màá kọrin fún wọn, fi ìfẹ́ hàn sí wọn, kí wọ́n lè mọ̀ wípé ẹnìkan náà ní ìfẹ́ wọn, pé bí wọ́n ṣe wà yìí àwọn ẹnìkan sì ní ìfẹ́ wọn tí ó sì fẹ́ràn wọn dẹ́nudẹ́nu. Nípa báyìí ó dáa, láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí, ó sì jẹ́ nǹkan gidi, nǹkan tí ó dára, nǹkan tí ó ń fi ìdùnnú bá ènìyàn.